Irú ẹ̀bùn tí màá fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn tí ó máa jẹ́ kí wọ́n máa rántí mi ní gbogbo ìgbà tí a sì máa mú ìnù wọn dùn tí wọ́n bá rántí ọjọ́ tí mo fún wọn ní ẹ̀bùn náà. Eléyìí ṣe pàtàkì púpọ̀ fún mi torí pé ó máa ń fa ògùn ebí mọ́ra, ó sì máa ń jẹ́ kí àlàáfíà pọ̀ ní àwùjọ.